Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo màá ń ṣe yoga. Láàárín máa ń gbémi gan-an. Ní ìdákọ̀kọ̀ kí ara mi bá lè fit, kí ara mi bá lè ṣe dáadáa. Mo máa ń ṣe ní, ẹ́, kọ̀tọ́kọ̀tọ́ kánkán ni àrá. Nínú òṣù tí mo máa ń ṣe yoga, ẹ́, ke e se gbogbo ìgbádé ni ìdá ni ku níkan náà ni mo máa ń ṣe yoga. Àbí ká ní láàárín oṣù, ká ní bí ẹẹ́mẹ́rin tàbí emeji gan-an láàárín oṣù ńigbá mi ni mo máa ń ṣe yoga torí kii se nǹkan tí mo kúndùn, mo rí i ní ǹkan tí àwọn obìnrin máa ń ṣe. Oṣù mii n bẹ gan-an tó je pe mi ni ṣe rárá. Ipé koda iní gbìyànjú, ẹ wo depu pe ń ṣe rárá. Bí ọrọ̀ yoga ṣe ri ti e tẹ.

Ṣé o fẹ́ràn kofi tàbí tea? Mo fẹ́ràn tea àmọ́ kofi n lè ṣọ nípa rẹ̀ torí idá ko kan náà ni mo má n mú bí i kíni tó ṣe dá ko kan gan ni ó ń pè, bí i ẹẹ́kan àbẹ́ ẹẹ́kan lóṣù méjì ni. Àmọ́ tea mo fẹ́ràn tea, mo fẹ́ràn tea agaga gbígbóná, tán pò ni tó ra gbóná fẹ́ẹ́rẹ́fẹ́, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Torí bí i kí n dáa jí mú kí n tó sè kankan, mo máa ń jí, mo máa ra jí pépé, mo mú lákàì gàn ṣí gbogbo ohun kan tí ẹ bá fẹ́ ṣe níjọ́ náà, gbogbo ẹ̀yin ó gbádùn àrare, pé tí ẹ bá wẹ̀ tán gbogbo a ó balẹ̀ dáadáa. Mo fẹ́ràn tea púpọ̀

Ṣé orí máa ń fọ? Hmm, bẹ́ẹ̀ ni, ni gbaa kọòkan a máa ki se gbogbo ìgbà. Ìgbà tí n máa ń ṣàkíyèsí eri fífọ́ ni boya tí wá ti ṣe wàhálà lataarọ̀ tó bá ti rẹ́ra ni màá ṣe àkíyèsí rẹ̀. Àbí ìgbà mí boya bí tó bá fẹ́ rẹ́ mi, yàtọ̀ sí pé mo se ń kan ó rẹra, tó bá tún fẹ́ boya àìsàn kan fẹ́ ṣe mí, tí mo máa ṣe àkíyèsí eri fífọ́. Mo máa n mọ bí tọ́fikin bá sì mú mi náà, mo máa n ṣe àkíyèsí eri fífọ́. Diediẹ́ tí imi ó mọ rora fọ́ mi wẹ́rẹ́wẹ́, imi ó sì máa fọ́ mi ní gbogbo eri, debí pe gbogbo ara ó mọ gbóná, kí n ni rójú tu bí i ṣe ń ṣe mí.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Bí ó ṣe yẹ kí n mọ bá wọn ṣe ìbáṣepọ̀ náà ni ì se ń bá wọn ṣe. Ti n ba de ẹnu isẹ́ ìn kí àwọn tí mo bá ni ẹnu sẹ, àwọn tí màá bá ń bẹ́yìn kí gbogbo wọn. Tó bá, tó bá dàsiko tó yẹ ká jẹun, ń pe àwọn kookan pé è tò ẹ jẹ́ ẹ lọ jẹun. Wá sì dédi ounjẹ gbogbo wa náà ni a ṣẹ̀fẹ̀ẹ́ ni, a ṣàríyá sí ara wa. Wá sì tún ti padà sẹ́nu isẹ́ tọ̀. Táa bá ní ẹni tó bá ní ìbéèrè a bì'ra wa pé ìṣe ó fi yá. Kò sí ẹ́ ẹ́ ẹ́ kíni kankan tó ju bẹ́ẹ̀ lọ láàárín àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ago máa ń wà lọ́wọ́, tí ọ̀pọ̀lọpọ̀ awon enìyàn sì máa ń ṣẹ́ti àláàmù. Àmín, èmi ee lo àláàmù, ago ọwọ́ mi náà ni, bí tí má sì ti bẹ̀rẹ̀ nǹkan tí máa ń ṣe, ní ti fi dèdé àkókò tí màá fẹ́ lò lọ́wọ́ pé, ìgbà tí màá sì wo ago lẹ́ẹ̀kan àbẹ́ méjì, i n ti mọ̀ dédé ìgbá to ye ki n parí nǹkan tí ń ṣe. Àmọ́ tí màá kàn án se wiwí tí ń fi àgo sí, ìní mọ̀, ìní rí àkókò lò nígbà tí n ba wà nínú ìlà. Ti ba ti fi ọkàn sí àgo, pé tọ́ ìgbà báyìí ni ó yẹ kí n parí, ìgbà báyìí ni mo fẹ́ parí. Mo máa ń mu gbogbo nǹkan hàn.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá o, èmi ò ń wọ ìbọwọ́. Mo máa ń wọ ìbọ̀sẹ̀ dé, bí mo máa ń wọ ìbò mu, ìbò mu. Àmọ́ ìbọwọ́ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Àmọ́ àléṣọ́ tí mo ba wà ní boya ilé ìwòsàn táo, mo lè wọ ìbọwọ́. Àmọ́ láìsí íyún kò sí ǹkan tí mo fẹ́ fi ìbọwọ́ ṣe. Lẹ́yìn ìbò mi àti ìbọ̀sẹ̀ tí mo máa ń wọ, àti fi ẹwù, ṣòkòtò, kásálá, aṣọ àti fìlà. Kò sí ǹkan tí mo fẹ́ fi ìbọwọ́ ṣe. Tí a bá gbá bọ́ọ̀lù dé pé a ti máa fẹ́ lọ gbá bọ́ọ̀lù, mò lè wọ ìbọwọ́